Mo ma ń lo fóònù mi ní àìmòye ìgbà ní ojújumúó nítorí pé ó wúlò fún mi gan ni. Òun ni mo fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Nítorí náà, mo nílò láti lò ó ní àìmòyeìgbà ní ojújumúó.

Bẹ́ẹ̀ni o, ní àárọ̀ kùtùkùtù ni mo máa ń jí. Nítorí pé ní Èkó ni ibi tí mò ń gbé, bí èèyàn bá níbi tó ń lọ, ó gbọ́dọ̀ jí ní àárọ̀ kùtùkùtù kó má ba à kú sí traffic congestion. Nítorí náà àárọ̀ kùtùkùtù ni mo máa ń jí.

Tí mo bá fẹ́ lọ fún ìsinmi, mo máa fẹ́ràn láti lọ sí Paris, France, nítorí pé mo ti gbó ohun mèremère tó pọ̀ nípa ilẹ̀ yìí. Mà á sì fẹ́ràn ke mi náà lọ, kí n lọ fojú mi rí, kí n lọ fún ojú mi ní oúnjẹ ayọ̀. Nítorí náà mo fẹ́ lọ Paris.

Bẹ́ẹ̀ni o, mo máa ń mu coffee o. Ṣùgbọ́n kì í ṣe ibi iṣẹ́ nìkan ni mo ti máa ń mu coffee. Kódà kí n tó kúrò nílé láwúrọ̀ kùtùkùtù, coffee ni mo máa ń kọ́kọ́ mu. Nítorí pé ó máa ń mú ara jí pépé, ó sì máa ń jẹ́ kí, kí ara mi jí pépé láti ṣiṣẹ́. Nítorí náà, mo máa ń mu coffee ní gbogbo ìgbà ní ojoojúmọ́. Kì í ṣe ní ibi iṣẹ́ nìkan, kó dà ní ilé, kó dà bí mo bá jáde.

Àkókò ọdún, ọdún kérésìmesì ni. Nítorí pé ní àkókò yìí ohun mèremère ló má ń wà. Àsìkò yìí náà dẹ̀ jẹ́ àsìkò tí ẹbí má ń kórajo. Ẹbí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tí gbogbo wọn má ń kórajo láti jọ ṣe àjọyọ̀ ọdún. Nítorí náà ìgbà yìí ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ ohun tó ṣe pàtàkì gan ni, nítorí ó yẹ kí ènìyàn jẹ́ ẹni tí ó lójú àánú tí ó sì máa ń ṣe ìrànlọ́wọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bí ènìyàn bá jẹ́ irú èèyàn yìí, kò ní ṣe ẹnìkankan láti jẹ́ ẹni tí ó ń ṣe ìrànwọ́ àkọ́kọ́.

Bẹ́ẹ̀ni o, ọ̀pọ̀lọpọ̀ àgọ́ ni mo ti lọ láti ìgbà èwe títí di ìsinyìí tí mo ti dàgbà. Ní ìgbà tí mo wà ní kékeré, a máa ń lọ sí àgọ́ láti ilé ìwé. Ọ̀pọ̀lọpọ̀ àgọ́ aládé mà ń lọ nígbà náà. Nígbà tí mo parí ìwé gíga, a tún ń lọ sí àgọ́ eléyìí tí à ń pè ní youth service.

Rara o emi o feran rira ounje ni opopona nítorí pé èèyàn ò le sọ gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe irú àwọn oúnjẹ báyìí. Ó sì ní ewu sí ara àti ẹ̀mí láti máa jẹ oúnjẹ tí wọ́n bá ṣe lópo náà. Nitori naa emi o ki n ma je iru ounje naa.

Ó dára gan ni, mo se dáadáa nínu igbeyẹwó iṣẹ́ ti ó kẹ́yìn tí a se gbẹ̀yìn, inú mi si dùn ganan ni nítorí pé iṣẹ́ tó bá dáa máa ń mú ìwúrí wa. Ó sì dùn mọ mi nínú kí àwọn tí ó jẹ́ ọ̀gá mi kí wọ́n ṣe ìgbéyẹwó iṣẹ́, kí wọ́n sì sọ wípé mo se dáadáa. Inú mi dùn láti túnbọ̀ ṣe si ní ìgbà mìíràn.